Fún àpẹẹrẹ, tí mo bá fẹ́ ṣe àwọn ètò owó iṣẹ́ gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́, ọ̀pọ̀ nínú ìgbà ni mo máa ń pe accountant mi tí àjíjọ máa ṣe àwọn, ẹ, ètò náà tí a gbé àwọn oríṣiríṣi ètò kalẹ̀ tí a máa fi ṣe àyọkúrò àti, ẹ, ẹ, àwọn plus and minus kọ̀ọ̀kan tí a fi sínú ẹ̀. Ẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń wo àwọn grade tí wọ́n wà nínú ilé iṣẹ́ wa. Tí a bá ti wo àwọn grade yẹn la máa fi mọ àwọn owó tí a máa máa fún àwọn òṣìṣẹ́ tó wà nínú ilé iṣẹ́ náà. Ẹ, fún àpẹẹrẹ, èèyàn tí ó bá jẹ́ clerk tó wà ní ilé iṣẹ́ kò lè gba wa-- kò lè gba owó tó èèyàn tó jẹ́ assistant manager tàbí èèyàn tó jẹ́ project manager tó wà nínú ilé iṣẹ́ mi. So tí mo bá ti ń ṣe àwọn, ẹ, àyọkúrò wọ̀nyẹn àti gbogbo ẹ̀wọ̀n yẹn ni mo máa fi mọ iye tí mo máa fún ọ̀kọ̀ọ̀kan tí ó jẹ́, ẹ, òṣìṣẹ́ inú ilé iṣẹ́ tèmi. Ẹ, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo ti là kalẹ̀ láti ìbẹ̀rẹ̀ wá, kò ń ṣe ǹkan tí ó jẹ́ àjòjì sí mi rárá. Gbogbo wọn pátá ni wọ́n dẹ̀ mọ iye tí wọ́n gbà ní oṣooṣù. Ẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà d'ẹ́tùn ni tí mbá ríi wí pé wọ́n ṣe iṣẹ́ dójú àmì dáadáa, tí inú mi dẹ̀ dùn síi, mo máa ń fi owó díẹ̀ kún owó wọn tí inú wọn dẹ̀ sì máa ń dùn sí púpọ̀. Ẹ, ǹkan tí, ẹ, ó ṣe pàtàkì jù lọ ni pé kí ẹ̀yàn ṣe iṣẹ́ kó sì ṣe ẹ́ dójú àmì, màá sì san owó iṣẹ́ gan gidi.

Ó ti ṣe díẹ̀ tí mo ti gun ọkọ̀ akẹ́rù tí ó máa ń kẹ́rù wá láti ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá jẹ́ pé bóyá mo lọ sí ọjà ni mo máa ń gbé ọkọ̀ akẹ́rù ṣùgbọ́n nísinsìnyí ó ṣe díẹ̀ tí mo ti gun ọkọ̀ náà láti ọjà wá sí ilé. Tàbí ìgbà mí tí n bá dé tùún lọ sí ìrìnàjò àwọn ọkọ̀ kan wà tẹ́ pé wọ́n máa ń kẹ́rù gan an. Ìwọ̀n yẹn ò ṣe díẹ̀. Mi ò rántí pé mo ti ẹ́ gun rárá. Ṣùgbọ́n ó ti pẹ́ gan an tí mo ti gun ọkọ̀ tí ó kẹ́rù tí ó ń lọ sí ìrìnàjò. Ṣùgbọ́n láti ọjà wá sí ilé àwọn ọkọ̀ kọ̀ọ̀kan wà tẹ́ pé mo máa ń gbé tí ó máa ń kẹ́rù. Ṣùgbọ́n ní àsìkò yìí ó ti ṣe díẹ̀ tí mo ti gun kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè nítorí pé ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣe ìkéde fún àwọn, àwọn òṣìṣẹ́ mi ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi náà ní àǹfààní láti gbọ́ dáadáa. Ó máa ń jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ kí gbogbo wọn kan gbọ́. Àwọn orú ìkéde bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tí mi ò dẹ̀ ní lo ìgbésókè nítorí pé ó jẹ́, ó máa ń fún mi ní àǹfààní láti bá ehn gbogbo àwọn tó wà nínú ilé iṣẹ́ náà sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo tí n bá ti lo ẹ̀rọ ìgbésókè náà. Nítorí pé tí bá ní kí n lo ohùn mi nìkan kò kí máa ń dé gbogbo ibi tí mo fẹ́ kó dé. Ṣùgbọ́n tí n bá lo ẹ̀rọ ìgbésókè yálá kan wà nínú kan wà nínú ọ́fíìsì wọn tàbí kan wà ní gbogbo agbègbè ibi tí ọ́fíìsì yẹn náà máa-- gbogbo agbègbè ibi tí ilé iṣẹ́ wọn wà gbogbo wọn lẹ́ẹ̀kan ṣoṣo ni wọ́n máa gbọ́. Ó ni mo ṣe máa ń lo ẹ̀rọ ìgbésókè.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣe ọdẹ rí. Ìgbà tí mo lọ ṣe ọdẹ yìí, ó jẹ́ àsìkò kan tí mo bá ọ̀rẹ́ mi àti bàbá rẹ̀ lọ sí oko tí a fi lọ ṣe ọdẹ náà. Nígbà tá a dẹ̀ sí i lọ ṣe ọdẹ yìí, a ní àǹfààní láti pa, ẹ́h, àgbọ̀nrín tí ó dàgbà gan. Ó jẹ́ ohun tí ó wu, ó wù wá lórí gan tí a à dẹ̀ le gbàgbé rárá; nítorí pé, eh, ọ̀pọ̀ ìgbà tí bàbá òun ti wọ inú igbó, tó ti ń wọ inú igbó kò tíì rí àgbọ̀nrín pa fún, ẹ́h, gbà pípẹ́. Ṣùgbọ́n nígbà tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi àti bàbá, bàbá ọ̀rẹ́ mi wọ inú igbó náà, a ní àǹfààní láti rí àgbọ̀nrín pa. Ó sì jẹ́ ǹkan tí ó yá wa lórí. Ìgbà tá a gbé wá sí ìgboro, tá a gbé wá sí ilé, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ya ẹnu, tí inú wọn sì dùn fún ohun tí a gbé bọ̀ láti oko.

Ó ti ṣe díẹ̀ tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn nítorí pé mi ò kí ń fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ púpọ̀. N kò mọ omi tàbí ohun tí wọ́n fi ń se oúnjẹ náà. Kò kí máa ń wú mi lórí rárá láti máa lọ sí ilé oúnjẹ lọ jẹun. Ọ̀pọ̀ nínú ìgbà ni mo máa ń ra àwọn èròjà nǹkan tí mo fẹ́ lò nínú ilé ìdáná láti se oúnjẹ fúnra mi àti fún àwọn ẹbí mi. Mo fẹ́ràn láti máa se oúnjẹ fún ara mi ní ilé nítorí mo mọ ohun tí mò ń lò tí mo fi ń se oúnjẹ náà. Ṣùgbọ́n ní ilé oúnjẹ n ò sí níbẹ̀ nígbà tí wọ́n ń se oúnjẹ náà. Ẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi láti mọ irú èròjà nǹkan tí wọ́n fi sínú ọbẹ̀ yẹn ọbẹ̀ tàbí bí omi tí wọ́n lò tí wọ́n fi tẹ ẹ̀bà. Ẹ̀ àwọn irú nǹkan báyìí tí mi ò bá mọ̀ kò kí máa yá mi lára láti lọ sí ilé oúnjẹ lọ jẹun. So ní, ẹ̀ láìfa ọ̀rọ̀ gùn rárá n ò kí máa ń sábà máa ń lọ sí ilé oúnjẹ rárá.

Rárá o, wò ò kí n fi ìgbà kankan gbé àpò ẹ̀yìn rárá, nítorí kìí ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe rárá. Ehn, àwọn tí wọ́n ń gbé àpò ẹ̀yìn jẹ́ àwọn tí wọ́n nílò láti máa ṣe irú nǹkan bẹ́yẹn. Ṣùgbọ́n fún èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ò fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn rárá. Kò jẹ́ ohun tí ó bá mi lára mu. Tí n bá máa gbé àpò rárá, ehn, ó máa jẹ́ àpò to jẹ pé kò n ṣe, ehn, nǹkan tí mo máa gbé sẹ́yìn rárá. Yáàlá kí n gbé sí orí tàbí kí n fà lọ́wọ́. Àwọn nǹkan tí mo máa n ṣe ni wọ̀n yẹn. Mo fẹ́ràn láti máa fà àpò tí mo bá fẹ́ fà ní ọwọ́ tàbí kí n gbé sí orí ọwọ́ kí máa gbé lọ, ehn, tàbí kí n gbé àpò náà sí orí. Ehn, yàtọ̀ sí àwọn méjì yìí, mò kí n gbé àpò rárá sí ẹ̀yìn.

Mo fẹ́, mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ dáadáa. Nítorí pé ó jẹ́ ọjọ́, ó jẹ́ àsìkò tí ọjọ́ ti fẹ́ rọ̀. Ó dẹ̀ máa ń wá pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tí inú èèyàn máa ń dùn si. Ẹ̀, ìkan nínú wọn ni kí èèyàn tí lọ sí ibiṣẹ́ kò ṣe iṣẹ́ gan-an ní ibiṣẹ́, tí bá wá wálé tí ó ti ń bọ́ sí ọ̀wọ́ ìrọ̀lẹ́, ẹ̀, ó máa ń jẹ́ ohun tí ó máa ń mú inú ẹni dùn. Ẹ̀, pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí ẹni kan, ó máa ń mú inú mi dùn pé, ẹ̀, ìrọ̀lẹ́ ti dé. Ojú ọjọ́ tẹ̀ sí máa ń wọ̀ ní àsìkò náà. Ó máa ń jẹ́ kí, ẹ́, àtẹ̀gùn àti gbogbo, àoríṣiríṣi nǹkan tí, ẹ́, ó lẹ́wà ní àsìkò náà máa ń jáde tí, ẹ́, ó máa ń dùn mí nínú púpọ̀. Nítorí náà mo fẹ́ràn ìrọ̀lẹ́ ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ.

Mo ní èrò láti kọ́ iṣẹ́ web design, tí ó jẹ́ ìgbàlódé iṣẹ́ tí mo fẹ́ kọ́ mọ iṣẹ́ tí mo ní. Èé, ó jẹ́ ǹkan tí mo ní ìgbàgbọ́ wípé tí n bá kọ́ irú iṣẹ́ náà, pàpọ̀ mọ́ iṣẹ́ tí mò ń ṣe, wọ́n ní èé àjọṣepọ̀ tí mo ní èrò èé wípé ó máa jẹ́ ǹkan tí ó máa ṣe mí láǹfààní dáadáa nísìnyìí àti ní ọjọ́ iwájú. So mi ò kí ń fi àsìkò lẹ̀ rárá láti wá owó èé kí n lè fi kọ́ iṣẹ́ tí mò ń sọ yìí, ìyẹn web design. Tí n bá le ní àǹfààní láti mọ eléyi, ó máa jẹ́ ohun pàtàkì kan tí ó máa èé tó máa, ó máa ràn mí lọ́wọ́ púpọ̀ ní ọjọ́ iwájú. Ó jẹ́ ohun tí mo ti fẹ́ràn láti kọ́ ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n owó ló jẹ́ bí ìdènà. Ṣùgbọ́n nísìnyìí mo ti ṣe tán láti kọ́ iṣẹ́ náà, pàpọ̀ mọ́ iṣẹ́ tí mò ń ṣe ní àsìkò tí mo wà yìí.

Rárá, mi ò tí lè ẹnikẹ́ni ní ẹnu iṣẹ́ rí, nítorí pé gbogbo àwọn tí wọ́n bá mi ń ṣiṣẹ́ jẹ́ oníwà dáadáa. Wọ́n ń ṣiṣẹ́ kárakára wọ́n sì máa ń tẹ̀lé ìlànà ilé iṣẹ́ mi. Wọ́n máa ń ṣe àwọn nǹkan tí ó máa wú mi lórí ní ọ̀pọ̀ ìgbà. Wọn ò jẹ́ èyàn tí wọ́n ní etí tọ́n lè ti lápá. Èyàn gidi ni mò ń bá ṣiṣẹ́. Inú mi sì dùn wí pé mo láǹfààní láti rírụ àwọn èyàn bẹ́ẹ̀. Ẹ̀ sìbẹ̀síbẹ̀, è mọ ṣì máa ń fà wọ́n létí tí wọ́n bá ṣe àwọn nǹkan tí ò dáa ṣùgbọ́n won ò tí fi ìgbà kankan lé ẹnikẹ́ni ní ẹnu iṣẹ́ mi. È ó jẹ́ nǹkan tí n ò lè ṣe báyìí nítorí pé gbogbo àwọn tí wọ́n bá mi ń ṣiṣẹ́ wọ́n jẹ́ èyàn dáadáa tí wọ́n níwà tí ò ń wú ni lórí. È mo sì fẹ́ràn láti máa fún wọ́n ní àǹfààní, ẹ láti máa ṣe ohunkóhun tó bá ti wù wọ́n ní gbà mí, nítorí pé wọ́n, ẹ̀ wọ́n jẹ́ nǹkan èyàn gidi. Inú mi sì máa ń, inú mi sì máa ń dùn sí wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní kaadi iṣẹ́. Nítorí ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ tí ò bá ní kaadi, ó jẹ́ ǹkan tí ó lè ṣe okùnfà wàhálà tí onítoun ò ní lè, tí ò ní lè, tí inú ẹ ò ní dùn sí ní ọjọ́ iwájú. Ó jẹ́ ohun pàtàkì tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, ó ní láti ní kaadi tí òun fẹ́ lò, kaadi to ye ko lò láti ṣe iṣẹ́ yẹn. Ọ̀pọ̀ nínú ìgbà náà ni mo máa ń lo àwọn kaadi mi fi lọ sí àwọn ibòmíràn. Níwọ̀n ìgbà tọ́n bá ti rí pé kaadi yìí ó jẹ́ ilé iṣẹ́ kan tí ó gbajúmọ̀ ti won mọ̀ ní àyíká, àyíká wa ni wọ́n máa ń fún mi ní àǹfààní láti ṣe àwọn ǹkan tí ǹ bá fẹ́ lọ ṣe ní ilé iṣẹ́ mi. Ó dára láti máa lo kaadi ilé iṣẹ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó jẹ́, tó ṣe àpèjúwe onítohun sí ilé iṣẹ́ tí ó ti ń ṣiṣẹ́. Ó dẹ̀ sì mú onítohun náà jẹ́ èèyàn pàtàkì tí ó ń ṣe pé ẹni yẹpẹrẹ ni, ní ibi tí ó ti ń ṣiṣẹ́.

Àwọn ọ̀nà tí mo máa ń fi rí rí dájú wípé ọjà mi dára ní wípé ibi tí m bá ti lọ, ibi tí mo ti máa ń lọ rajà. Ẹ̀hẹ̀ tí èyàn ò bá kọ́kọ́ fi àkọ́kọ́ fi ẹ̀ dán ǹkan wò, èyàn ò ní mọ bí ǹkan náà ṣe rí. So ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo ń ra àwọn ọjà wọ̀nyí, àti bẹ̀ lọ ni mo ti ń rí ètò tó da àti ọ̀dọ̀ èyàn tí mo mọ̀ é pé ibi tí mo ti ra yìí ó jẹ́ ibi tí mo ní láti máa lọ ní ìgbà dé ìgbà nítorí pé ọjà ònítàn u ò dára púpọ̀. Gbogbo àwọn tí wọ́n bá mi ń rajà ni wọ́n ń sọ fún mi pé ohun tí mo ń ra yìí ó dára púpọ̀. Àwọn ọ̀nà tí mo fi ń mọ̀ wípé ǹkan tí mo ń ta tàbí ohun tí mo, tí mo, tí mo ní è tí ó jẹ́ ọjà tí mò ń ta o jẹ́ ǹkan tí ó dára. Àwọn èyàn wọ́n fẹ́ràn ẹ́ púpọ̀. Àwọn ọ̀nà tí mo fi ń mọ̀ dájú wípé ọjà mi dára nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń pẹja. Nítorí pé, ẹ́, mo ní àǹfàní láti bá, ẹ́, àwọn ọ̀rẹ́ mi apẹja lọ sí odò ní ìgbà kan rí. A sì máa ń lo kíní kan tí wọ́n ń pè ní okùn àti hook. Tí a bá ti jù sínú omi náà, à rọ̀ra máa wọ hook yẹn náà dẹ̀ lẹ́lẹ̀yi a ti fi ekòló sí orí rẹ̀ tí a mọ̀ wípé ó máa tan àwọn ẹja yẹn wá láti wá jẹ ekòló náà. Tí a bá ti jù sínú omi tí à ń fi ti a ń fa okùn, ẹ́ ṣàdédè làá rí wípé ó jọ pé ẹja kan ti fi ẹnu gbé, ẹ́, aràn náà. Ẹ̀ tí ó bá dẹ̀ gbé, ó máa ń kọ́ lẹ́nu àtibẹ̀ lọ́ làá ti bẹ̀rẹ̀ síi ń fa okùn náà. Tí a bá ti fà jáde, ọ̀pọ̀ nínú ìgbà ni ó máa ń bá ẹja náà jáde síta bí mo ṣe máa ń fi, ẹ́, bimo ṣe máa ń pa ẹja ní ìgbà kọ̀ọ̀kan niwọ̀nyín. Mo máa ń pẹja, mo dẹ̀ ní àǹfàní láti kọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi.